Àwọn kan máa ń rọnrùn nígbà tí wọ́n bá ń sùn, ṣùgbọ́n èmi ò, mi ò kí ń rọnrùn nígbà tí mo bá ń sùn. Àwọn kan gbàgbọ́ pé, òrun rí rọn nígbà tí òun bá ń sùn, iṣẹ́ ọwọ́ rírẹ ni. Tó bá rẹ́ yàn ni èèyàn máa rọnrùn tí èèyàn bá ń sùn. Ṣùgbọ́n èmi ò kí ń rọnrùn nígbà tí mo bá ń sùn.

Mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́jẹ́. Ẹ̀rọ ìdákẹ́jẹ́ mi tí mo ń lò báyìí ó jẹ́ ẹ̀rọ ìdákẹ́jẹ́ tí ilé iṣẹ́ Samsung tí wọ́n ṣe jáde ti oruko e sí ìjẹ́ one AO7. Ẹ̀rọ ìdákẹ́jẹ́ yìí ó jẹ́ ẹ̀rọ ìdákẹ́jẹ́ tó jè pè ní owó rẹ̀ bọ́ǹkù ni kò sì owó kan tó lè rà á.

Ah, rin òkè jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Ìgbàgbọ́ àwọn kan ni pé tí a bá rin òkè, aà, a mọ jẹ́ kí a kí ara wa kó dá jájá, gbogbogbòò òògùn àìlera ara yóò máa kúrò torí ó dàbí kí èèyàn ṣẹ̀ máa ṣe exercise ni.

Um, ìgbẹ́jáde ní ibi iṣẹ́ ó jẹ́ ǹkan tí mo máa ń ṣe lẹ́ẹ̀kọ̀kan. Bó tilẹ̀ jẹ́ pé iṣẹ́ mi kò fàyè gba kí yan máa lọ mọ bọ̀, ṣùgbọ́n ìgbẹ́jáde ó jẹ́ ǹkan tí yan máa ń ṣe ní ibi iṣẹ́ lẹ́ẹ̀kọ̀kan.

Ọjà tí mo lọ kẹ́yìn, ó jẹ́ ọjọ́, òní ọjọ́ ajé mo lọ sójà. So, tẹ́ bá nígbà wo ni mo kẹ́yìn lọ sójà? A jẹ́ pe onini ni, torí òníni ọjọ́ ajé. Mo lọ, mo lọ ná ọjà, mo lọ rajà lọ́jà ní òní ọjọ́ ajé. So, tí a bá sọ ìgbà wo ni ọjọ́ kẹ́yìn tí mo lọ sójà, òní ni o, òní ọjọ́ ajé ni o, mo lọ sójà.

Orin tí mo fẹ́ràn jù, orin ó jẹ́ orin táká súfèé tí ọmọdé ọlọ́rin táká súfèé tórukọ́ n jẹ́ TML Vibes tó kọ tá kọ́ lẹ́ẹ́ sí jẹ Alhamdulillah. Mo ní fẹ́ orin tó jẹ́ pé ọjọ́ kan ò ní lọ kí n má gbo orin òun.

Bí mo ṣe máa ń lo àkókò pẹ̀lú ẹbí mi jẹ́ báyìí. Mo máa ń, mo máa ń gbélé pẹ̀lú wọn lọ́jọ́ ìsinmi. A jọ má máa sọ̀rọ̀, a máa, a máa sere, a máa pàlọ́, sọ̀tàn fúnra wa, a dẹ̀, igbá mií, a dẹ̀ máa tàn awọ́n igbeléwo, a máa fi wo tẹlifíṣàn, a máa wo fíìmù.

Ẹ̀rọ ìlera jẹ́ ǹkan tí mi ò kí ń mu o. Ó tilẹ̀ jẹ́ pé àwọn kan máa ń sọ pé àwọn máa ń mu ẹ̀rọ ìlera, àmọ́ èmi, mii mu ẹ̀rọ ìlera o. Nte mi mọ̀ pé ẹ̀rọ ìlera wà fún ni ka fi pa ara. Àwọn kan a sì máa ń sọ pé àwọn máa ń yọ̀, àwọn máa ń mu, ṣùgbọ́n èmi o, mii kì n mu o.

À, mo máa ń lọ sí òde dáadáa. Mo máa ń lọ sí òde gan o. Ijẹta, ijẹta à lọ sí òde, òde wòlimọ́. So, àmo ń lọ sí òde gan. Àmọ́ mo ń lọ sí òde dáadáa. Ah! Òde jẹ́ ǹkan tí a máa ń lọ. Ẹ̀sọ̀ pé, àwa ọmọ Nàìjíríà a fẹ́ràn òde gan. So, mo, mo ti lọ sí òde dáadáa.

Ẹ̀rọ ológbọ́n, ó jẹ́ nǹkan tó jẹ́ pé a ní nílé wa. Ó ti wà báyìí tí jẹ́ láti ayé bàbá bàbá mi. Wọ́n, wọ́n, wọ́n ṣe ní nǹkan tó jẹ́ pé a gbọ́dọ̀ ní nílé. So ẹ̀rọ ológbọ́n jẹ́ nǹkan tí a ní nílé tí mo ní nílé gan báyiì.

Ìwà tó dára nígbà tí à ń bá jẹun oo jẹ́ ǹkan tí àwọn òbí wa fi kọ́ wa láti kékeré. Tí a bá jẹun wọ́n ní ká mọ wu ìwà tó dára nígbà tí à ń bá jẹun bí i ká mọ sọ̀rọ̀ nígbà tí à ń bá jẹun, ká mọ náà ro jẹun, ká mọ, ká mọ lo so jẹun. So ìwà tó dára nígbà tí a bá jẹun, mo ní ká mọ fi ọwọ́ sí jẹun, ìnáà tó wà nínú ìwà tó dára tí a gbọ́dọ̀ wùú nígbà tí a bá ń jẹun.

Ah alùpópó, mi ò tíì gun alùpópó rí o. Mi ò tí ì gun alùpópó rí, àmọ́ ó wù mí, ó wù mí láti gun alùpópó. Mo sì ní ìgbàgbọ́ pé joko jọkan màá gun alùpópó. Èmi ò le máa sọ fún àwọn ènìyàn pé mo ti gun alùpópó rí.

Ẹ̀rọ etíìgbọ́ tí mò ń lò, ó jẹ́ Samsung A07 tí ilé iṣẹ́ Samsung tí wọ́n ṣe jáde ní ọdún tó kọjá. Samsung A07 ó jẹ́ ẹ̀rọ kan tó jẹ́ pé owó rẹ̀ gbóńkú ni àmọ́ iṣẹ́ rẹ̀ ó ní agbára.

Bẹ́ẹ̀ni, mo ní ètò ààbò kọ̀mpútà, èyí tí mo ṣe nígbà tí mo ra kọ̀mpútà mi. Kódà mo tún nìkan náà tó bá mi fi sórí kọ̀ǹpútà mi tó jẹ́ pé lóun máa ń bá àwọn jàǹkàwọ̀ àbí ẹjàǹkàwọ̀ náà ló máa ń pe, àwọn bí virus tí máa ń bá wọn jà kí wọ́n bà á kó orí kọ̀ǹpútà òun.

Àwọn ará àdúgbò mi, níwọ̀nba mo lè sọ pé mo mọ̀ wọ́n, torí èèyàn è sun máa yàn tán. Mi ò lè sọ pé mo mọ̀ wọ́n dáadáa ṣùgbọ́n mo mọ̀ wọ́n niwọ̀nba ráńpẹ́, torí èèyàn lẹ̀ eyan yóò mọ̀ jẹ́ o. Ẹni tí ẹ̀yàn bá fẹ́ kí ẹ mọ̀ lẹ̀ yẹn mọ̀ o. So mi ò lè sọ pé mo mọ̀ wọ́n dáadáa amọ́, mo mọ̀ wọ́n níwọ̀nba.

Ìbéèrè yìí ó rí bákan torí pé coffee mo fẹ́ràn rẹ̀, tea náà mo fẹ́ràn rẹ̀. Ì n wa lè sọ èwo mo fẹ́ràn jù, ẹ̀ je kin ronu díẹ̀ sí i. Mo fẹ́ràn coffee, mo fẹ́ràn rẹ̀ ju tea lọ. Ṣùgbọ́n mo fẹ́ràn méjèèjì o, ṣùgbọ́n mo fẹ́ràn coffee dáadáa torí coffee ní àwọn ọṣẹ tí ń ṣe lára ju tea lọ.

Ìgbéyàwó sẹ́, ó jẹ́ ǹkan tí tó jẹ́ pé a máa, a máa mú nu eeyan dún àṣilé, máa mú nu eeyan bajẹ́ nígbà tí ènìyàn bá ríṣẹ̀ un ínú eeyan o dùn. Tí èèyàn bá sì, tí ọba sì ríṣẹ̀ un, inú èèyàn o bá jẹ́. Ìgbéyewó isẹ́ tí mo ṣe nígbà ẹ̀kẹyìn, tí wọ́n à ń wó àwọn, àwọn, àwọn o kan sí mi kí n máa lọ. Ó lọ dáadáa. Nígbà tí ọ rọrun mo lemi naa bá bẹ̀rẹ̀si ṣe ǹkan fun'ra mi pe tọ̀h, tí ṣe ò bá sí nílùú, èèyàn náà ọ̀ máa wa nkàn fi pawọ́ dá kí n máa ba reti pé iṣẹ́ kan ń bọ̀ ń bí i kan.

Ah, ìyọ́ ní kò ní ṣẹ́. Lọ́dọ̀ Tèmí, ìdápẹ́ eyan fẹ́ léèyàn kuro láye ni. Láti ìgbà tí mo ti dán ní iṣẹ́ Tèmí o, mi ò tíì lé ẹnikẹ́ni kúrò ní iṣẹ́. Mi ò tí lè ẹnikẹ́ni kú ní iṣẹ́ torípé èmi gbà pé ọ̀nà òun lọ́nà fún. Ibí tí eyan mstí rí tóro kọ́bọ̀ kí ẹ má, kí ẹyan má, kí ẹyan má déyàn lọ́wọ́ bíbẹ̀, kí ẹyan má gbàjẹ lẹ́nu èèyàn. Toríbẹ́ẹ̀ mi ò tí lè ẹnikẹ́ni kúrò ní iṣẹ́ mi.

Ìjẹun nínú ọkọ̀, ó jẹ́ ǹkan tó jẹ́ pé àwọn, àwọn amúni, àwọn road safety, wọ́n, wọ́n sọ pé kò da, kò da kí a máa jẹun nínú ọkọ̀ ìyẹn tí a bá ń wa ọkọ̀ lọ́wọ́. Àmọ́ tí ń bá, mi kì n jẹun nínú ọkọ̀ tí ń bá wa ọkọ̀ lọ́wọ́. Àmọ́ tí ń bá wa ọkọ̀ lọ́wọ́ o, mo de lè ngbà mí, mo lè gbé oúnjẹ dání kí n lọ sínú ọkọ̀ kí n lọ jẹ ẹ́. Àmọ́ tí ń bá ń wọ ọkọ̀, mi ò jẹun.

Ah! Ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ, ó jẹ́ nǹkan tí ìyà mo tí mo bèrè rí. Mo bere nígbà tí ẹ̀rọ mi kan ó ń yọ̀ mí lẹ́nu. Mo gbìyànjú láti jẹ́ kí ìnti ń ṣe ko kúrò, ìgbà tí mi ò rí ṣe, mo bèrè ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ olùṣètò ẹ̀rọ.

Kò sí ọmọ Yorùbá, ọmọ káàro oo'jire tí ò fẹ́ràn oúnjẹ tó ní ata. Ni Yorùbá wọ́n máa ń sọ pé "èmi tí ò jẹ ata, èmi yẹpẹrẹ ni". Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo fẹ́ràn oúnjẹ tó ní ata. Tí oúnjẹ ò bá ńláta, a máa jẹ kóko rìn mí.

Bẹ́ẹ̀ni, mo máa ń lọ sí ilé ìjọsìn. Ó kéré jù ẹ̀maàrún lójúmọ́ torí pé Mùsùlùmí ni mí. Ẹ sì mọ̀ pé àwa Mùsùlùmí a máa ń kírun wákàtí márùn-ún lójúmọ́. So mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa. Mi ò lọ rara mo lò ni ẹ̀maàrún lójúmọ́, a máa ń lọ sí ilé ìjọsìn.

Batiri fóònù ni ó máa ń gbé mi dáadáa o, ó máa ń gbé mi dáadáa. Torí batiri ẹbí ẹgbẹ̀rún márùn-ún ni capacity rẹ̀. Bó ṣe sèwá yìí tí n bá ṣe lòó ni tí máa tẹ data lẹ̀ láti àárọ̀, dilẹ̀ sú yóò gbé mi. Ó máa ń gbé mi wákàtí méjìlá sókè bí n bá ṣe lò ó sí ní. Batiri fóònù mi máa ń gbé mi dáadáa.

Àwọn òṣìṣẹ́, mo mu wọ́n gẹ́gẹ́ bí ọmọ ní. Torí èèyàn ò lè dárí wọn tí èèyàn bá ń kanra mọ́ wọn, tí èèyàn bá ń kanra mọ́ wọn, ohun tí o yẹ ni wọn o máa ṣe fún yàn. Torí inú wọn o ní dùn láti ṣiṣẹ́. So mo máa ń le díẹ̀ mọ́ wọn, wọ́n sì máa ń rọ̀ mọ́ wọn gbó. Mo máa ń rọ̀ mọ́ wọn ju líle lọ torí pé mogbà pé ẹrú ní bàbá ọ̀nà lò jin. Òṣìṣẹ́ lónìí, ó lè doga lola ká má fojú di ẹnikẹ́ni, ká sì máa wúwà sí ẹnikẹ́ni nítorí pé a wà ní ipò kan tí a gbàgbọ́ pé a jẹ́ olórí fún wọn. Èmi ò kí n wuwà bahun ṣi àwọn òṣìṣẹ́ mi, mo mu wọ́n gẹ́gẹ́ bí ọmọ ni.

Broadcast, mo máa ń gbọ́ broadcast. Kódà mo ní broadcast tí mo subscribe sí, tí mo ń tẹ̀lé wọn. Bí ẹgbẹ́ wa bá ti, tí ó bá ti ju ìpele míì lẹ́ba lọ rí ǹkan tí wọ́n ti sọ tẹ́lẹ̀, màá lọ, màá lọ wo. Màá gba notification, mo ní wọn lórí YouTube tí mo ń tẹ̀lé, mo ní wọn lórí àwọn different different site tí mo ń tẹ̀lé. Mo mọ, mo mọ, mo ti gbọ́ nípa broadcast, mo dẹ̀ rántí tẹ̀lé àwọn tó ń ṣe broadcast, mo subscribe sí wọn.

Kọ́kọ́rọ́ mi ó jẹ́ ohun tí mò ń máa ń mú káàkiri tí mò ń bá lọ. Mó dẹ̀ máa ń fi sí àpò ni, àpò ni mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí. Mo dẹ̀ máa ń mú káàkiri tí mò ń bá lọ ni mí ò ń fi kọ́kọ́rọ́ mi sílẹ̀. Láíláí, kọ́kọ́rọ́ jẹ́ ohun tí mo máa nmú káàkiri tí mò ń bá lọ gẹ́gẹ́ bí èsì mọ́ ìbà bà ni sọ̀rọ̀ mi kiri.

Tí òjò bá rọ̀, máa ń dúró sínú ilé ni o, máa jẹ́ dàsọ̀bọ̀ ra. Mo wá tun wá nífẹ̀ẹ́ sí kí n máa sùn tó ojọ bá rọ̀. O máa ń dùn, orun inú ọjọ, a mọ̀ dùn gan-an tí wọ́n máa ń nífẹ̀ẹ́ láti ṣe ni kí n máa sùn. Òun ni tí mo máa ń nífẹ̀ẹ́ sí nígbà t'ójọ bá rọ̀.

Ah! Ní àárọ̀ ni ò tí n bá ti jí. Láàárọ̀ màá ṣe ìmọ́tótó ilé mí, torí tí n bá ṣe láàárọ̀, mi ò lè ní àyè mọ́ láti ṣe. À ti pé tí n bá jáde lọ, tí n bá ń darí, mo lè darí pèlú àlejò. So màá ṣe ìmọ́tótó ilé mi kí n tó jáde? Torí ẹ bá mọ̀, mo lè, mo lè mọ́ padà wá pèlú àlejò, kí o má wọ̀ pẹ́ ah ọ̀bun ni eniyin yíṣá.

Nígbà tí mo bá dúró de ǹkan, ǹkan tí mo máa ń se lásìkò náà ni sùúrù. Àmáà tí tí n bá dúró dé ọba ti ẹ tí dé fakẹ́, tí kà ní mo ń dúró dé èèyàn tí n dọ̀ síi títí dé, màá máa fi ẹrọ bàálé sọ̀rọ̀ mi, màá máa fi ṣeré, màá máa fi páwọ̀ dà títí ní tòun fi dé. Tó bá jẹ́ pé ǹkan mo ń dúró dé tí kì ṣe èèyàn, mo máa ń ni sùúrù ni o.

Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n, irungbọ̀n mi pọ̀ gan-an, ó pọ̀ dé bipé àwọn kan máa ń pe mí ní Òṣámà bìnládin ládùúgbò. Mo ní irungbọ̀n, lo sí máa ń ṣe ìtọ́jú irungbọ̀n mi, ọ̀sọ̀ọ̀sẹ̀ ni mo máa ń lọ kọ máa mi yọ séèpù irungbọ̀n mi dáadáa kó máa mi shave ẹ̀

Bẹ́ẹ̀ni, à mo fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn-ín. Ẹ̀wọ̀n, àwọn àlọ́ apanilẹ́rìn-ín ó máa ń jẹ́ kí èèyàn gbàgbé ìṣòro tí èyàn n kojú lásìkò tan bá sọ fún èèyàn. Kílé, kílé amúwáye debi tá wa máa wẹwu írin. Kòsi n taa mú wáyé o. Àlọ́ apanilẹ́rìn-ín ó dùn, mo sì fẹ́ràn si, o máa n múnu mi dùn.